Mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́. Ìgbà kigbà tí mo bá lo fóònù mi, ó máa ń jẹ́ pé bóyá mo fẹ́ wo ǹkan, mo fẹ́ ye ǹkan wò lórí fóònù mi, àbí mo fẹ́ pé ẹnìkan, àbí mo fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí ẹnìkan. Àwọn ìgbà tí mo máa ń lo fóònù mi nìyí ní ojoojúmọ́. Bákan náà, tí a bá fẹ́ ká iye ìgbà tí mo máa ń lo fóònù mi, a lè sọ wípé kò ní iye. Mi ò lè sọ pé àsìkò báyi báyi ni mo máa ń lo fóònù mi. Eh, àsìkò tó bá wù mí àbí àsìkò tó bá jẹun sí mi lórí, àbí àsìkò tí mo nílò láti ṣe ǹkan lórí fóònù mi. Àwọn ìgbà tí mo máa ń lo fóònù mi lé léyìí. Àwọn ìgbà mìíràn sì wà tó jẹ́ pé mo lè máa sùn lọ́wọ́. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé tí ènìyàn bá ń sùn lọ́wọ́, èèyàn ò lè máa tẹ fóònù rẹ̀, èèyàn ò lè máa tẹ fóònù lòjọ́ orun. Ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀. So ní irú àsìkò báyìí tí ẹnìkan bá pe fóònù mi tí fóònù mi ring jáde, màá dìde láti ojú orun láti gbé fóònù mi. Tí a bá ríi pé irú ẹni báyìí ó wá sọ pé kí n ye ǹkan wò lórí fóònù mi, a ríi pé èmi tí mò ń sùn tẹ́lẹ̀, ó máa di wípé mo máa tají. Tí mo bá sì ti tají, màá gbé, màá gbé call, màá gbé ìpé irú ẹni bẹ́ẹ̀. Tí mo bá sì ti gbé irú ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ tẹ ni ẹ sọ pé kí n sáré yí ǹkan wò lórí fóònù mi tó ún ti fi ránṣẹ́ sí mi. Ó máa di wípé mi ò ní lè sùn mọ́, ó máa di wípé màá bẹ̀rẹ̀ sí ní tẹ fóònù mi. Ìdí nìyí tí mo fi sọ wípé àwọn iye ìgbà tí mò ń lo fóònù mi, ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lójúmọ́ kò lóǹká. Àìmọye ìgbà ni mo máa ń lò. Kò sì didan dam wipé, ó ní iye àsìkò kankan àbí ó ní iye aago kankan tí mo máa ń lò. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo máa ń fi fóònù mi ṣe lójúmọ́ tó máa di wípé mo fi ń lò. Ohun àkọ́kọ́ tó ṣe kókó jù lọ tí mo máa ń fi fóònù mi ṣe, ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, òun ni láti fi pe ẹnìkan àbí ẹlòmíràn, àbí láti ṣe ìpàdé gbogbogbò, ìyẹn group meeting pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí pẹ̀lú àwọn olùbáṣiṣẹ́ pọ̀ mi. Tó bá di pa ní ọ̀rọ̀ tí a fẹ́ sọ àbí ìpàdé tí a pati lẹ́nu iṣẹ́, ó máa di pé orí fóònù ni alẹ́ ni gbogbo wa ti máa ń sọ irú ọ̀rọ̀ báyìí. Ibẹ̀ la tí máa ń parí irú ìpàdé báyìí. Ìgbà mìíràn wà tó jẹ́ pé irú ìpàdé báyìí, eh, a lè ṣe fún ọgbọ̀n ìṣẹ́jú. Ìgbà mìíràn sì wà tó jẹ́ pé a lè ṣe fún wákàtí kan. Ìyẹn ìlò fóònù kan nìyẹn. Bákan náà ìgbà mìíràn wà tó jẹ́ wípé mo lè fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí àwọn ènìyàn àbí sí àwọn ọ̀rẹ́ mi lórí fóònù mi. Bóyá a wọ́ inú oṣù tuntun, àbí, ìkán nú wọ́n ṣe ọjọ́ ìbí, àbí ìkánú wọ́n ṣe ayẹyẹ kan, àbí à ń ṣe ọdún kan. Ó máa di-- ó dinánán fún mi láti tẹ àtẹ̀jíṣẹ́ sí irú ọ̀rẹ́ mi yìí wípé, "à, ókú oríire ǹkan tó ń ṣe lónìí o. Ẹ kú ìnáwó ayẹyẹ." Àbí "ìnáwó tí ẹ̀ ń ṣe lónìí o." Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ìgbà mìíràn wà tó jẹ́ wípé, eh, mo wà bored ǹkan kan o wù mí ṣe. Irú àsìkò báyìí mo lè fẹ́ wo, eh, òpó, òpó íńtánẹ́ẹ̀tì, òpó ayélujára tó ń jẹ́ TikTok àbí Instagram àbí Facebook láti fi mọ ǹkan tó ń ṣẹlẹ̀ lágbàyé àbí láti dára mi ní ìdárayá. Eh, ìlò fóònù kan tún lé léyìí. Bákan náà ìgbà mìíràn wà tó jẹ́ wípé, bóyá mo wà bored mi mọ ǹkan tí mo lè ṣe àbí ǹkan kan o wù mí ṣe. Ó sì wù mí láti ṣe ere ìdárayá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ẹ́ fóònù mi, eh, pẹ̀lú, eh, playing game. Wípé bóyá mo fẹ́ play game, eh, ìwúlò kan tí fóònù mi tún jẹ́ fún mi ò lé léyìí. Irú àsìkò náà mo lè lọ sórí fóònù mi, màá wá, eh, géèmù tí mo rí pé ó dùn púpọ̀ fún mi àbí èyí tó wù mí láti play ní àsìkò náà. Ó lè jẹ́ géèmù alẹ́fẹsẹ̀gbà, ìyẹn bọ́ọ̀lù. Ó lè jẹ́ géèmù table tennis, ìyẹn, eh, bọ́ọ̀lù pátà ń gbá lórí pátákó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Géèmù tó bá wù mí ní irú àsìkò yìí, òun ni màá, ni màá fi ṣeré lórí fóònù mi. Àwọn ìgbà mìíràn sì wà tó jẹ́ pé mo máa ń lo fóònù mi gẹ́gẹ́ bí, ohun ìtanijí, ìyẹn àláàmù. Ó lè jẹ́ pé, tí mo bá sùn ní òru, mo gbèrò wípé màá ti jí tó bá di ago márùn-ún ìdájí àbí ni ago mẹ́fà ìdájí. Fóònù mi yìí kí n tó sùn, màá ti tẹ̀ síbẹ̀ pé tó bá di ago márùn-ún àbí ago mẹ́fà ìdájí, mo fẹ́ kó ta mí jí láti ojú orun. Tí mo bá ti sẹ́ẹ̀tì, tí mo bá ti fi ilé yìí síbẹ̀, tí mo ti fi settings yìí síbẹ̀, tó bá ti di ago márùn-ún àbí ago mẹ́fà, ariwo ńlá yóò sọ láti orí fóònù mi. Yóò máa dún gbogan gbogan gbogan tí mo fi máa tají. Ìyẹn ni pé fóònù mi tún ṣe iṣẹ́ ohun ìtanijí fún mi. Àwọn ohun tí mò ń lo fóònù mi fún ni wọ̀nyí. Torí náà iye ìgbà tí mò ń lo fóònù mi ní ojúmọ́ kò ní gbedeke rara.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Ẹ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi jẹ́ ọkọ̀ tí mo rà ní bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ìdí abájọ tí mo sì fi ra ọkọ̀ náà nígbà náà òún le lé èyí. Ẹ̀, ó ṣẹlẹ̀ wípé àsìkò náà ni ìyàwó mi lóyún tó ṣe tán tó fẹ́ bí ọmọ. Mo sì ní èrò kan, mo ti máa ń ní èrò kan, mo sì ti máa ń ṣe ìlérí fúnra mi wípé kó dà tí èmi ò bá lo ọkọ̀ tí ń bá ti ṣe ìgbéyàwó tó sì di dandan pé ìyàwó mi ti fẹ́ bí ọmọ tí mi tì ra ọkọ̀. Mo gbọdọ̀ sá gbogbo ipá mi, mo sì gbọdọ̀ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí. Torí pé ọrọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí, òun ni yóò jẹ́ ohun ìrọ̀rùn tí yóò máa gbé mi àti ìyàwó mi láti ibì kan dé ibòmíràn. Yóò sì jẹ́ pé ohun tí ó rọ̀ wá lọ́rùn tó fi wá lọ́kàn balẹ̀. Kò ní sí pé èmi àti ìyàwó mi á ń gun ọ̀kadà àbí à ń gun alùpùpù láti, ẹ́, ibì kan lọ sí ibòmíràn. Torí tí ẹ̀yàn bá ń gun alùpùpù àbí ọ̀kadà, ó léwu gan tí ẹ̀yàn bá farapa lórí rẹ̀. Ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní kí mò kí ń yè. Ìdí nìyí tí a fi ra ọkọ̀ náà nígbà náà. Láti ìgbà náà sí lé leyìí taa ti ra ọkọ̀ náà tó bá dí pé ìyàwó mi lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìbòjútó, ẹ́, oyún inú rẹ̀, ìyẹn antinatal àbí láti lọ ṣe àwọn nǹkan kan ní ilé ìwòsàn, èmi ni mo máa ń fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi gbé lọ síbẹ̀. Tí ó bá sì ti parí, yóò pé mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pé òun ti parí o, kí n wá gbé òun. Ìdí pàtó kan tí mo fi ra ọkọ̀ mi nígbà náà lè léyí. Ìdí kejì taa ti fi sọ pé mo fi ra ọkọ̀ náà, òun ni wípé, ẹ́, ọkọ̀ yìí jẹ́ ohun, ohun ìrìnnà tó jẹ́ tó máa ń mú ìrọ̀rùn dé bá mi. Èmi tí mo fẹ́ràn láti máa wọ aṣọ agbádá àbí láti máa wọ aṣọ suit lọ sí ibi iṣẹ́ nígbà mi àbí lọ sí òde. Ẹ̀, àwọn aṣọ wọ̀nyí kò, mi ò gbọdọ̀ máa fi wọ́n wọ inú ọkọ̀ danfo àbí ìyén àwọn, àwọn ọkọ̀ commercial. O gbọ-- torí pé bí mo ṣe pọ́n ara mi, ẹ́, bẹ́ẹ̀ làwọn èèyàn náà ó ṣe pọ́n mi lé tí wọ́n bá rí mi ní ìta. Ìdí kejì lé léyìí tí mo fi sọ pé mo fẹ́ ra ọkọ̀ nígbà náà. Ọkọ̀ yìí sì ṣe ìwúlò fún wa nínú ìdílé wa gidigidi. Tí mo bá ń lọ sí ibi iṣẹ́ lówuró ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi ni mo máa ń gbé lọ sí ibi iṣẹ́. Tí a bá ń lọ sí ilé ìjọsìn wa ní ọjọ́ ìsinmi, ìyẹn ní ọjọ́ Sunday, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi náà ni a máa ń gbé lọ sí ilé ìjọsìn wa, ìyẹn church wá. Bákan náà tó bá dí pé a ní ìnáwó kan tí à ń lọ, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni a máa ń gbé lọ. Tí a bá ní ibikíbi tí à ń lọ gẹ́gẹ́ bí ìdílé, ọkọ̀ yìí ni à ń gbé lọ. Ẹ̀, nítorí ìdí èyí mo ní ọkọ̀. Àwọn ìdí tí mo sì fi ra ọkọ̀, àwọn ìdí tí mo sì fi ra ọkọ̀ yìí, àwọn náà ni mo ti là kalẹ̀ yìí. Ẹ̀, bákan náà ìyàwó mi tó jẹ́ pé ó jẹ́ ẹni kan tí ẹ̀rù ọkọ̀ wíwà máa ń bà, ẹ́, èmi gbìyànjú láti kọ́ ní bí a ṣe ń wa ọkọ̀ nígbà náà, ṣùgbọ́n kó tẹ́tí sí mi. Ó sì di wípé mo rí pọn tó fẹ́ dá ìjà sílẹ̀ láàárín àwa méjèèjì ni. Torí ìdí èyí, èmi ò kọ́ ní ọkọ̀ wíwà, mo wá sanwó fún un ní ilé ìwé tí wọ́n ti ń kọ́ ọkọ̀ wá. Ibẹ̀ ni ó ti di wípé ó náà lọ sí ilé ìwé yìí láti mọ bí wọ́n ṣe ń wa ọkọ̀. Kódà mò lè fi gbogbo, ẹ́, mò lè fi ogún rẹ̀ parí pé ìyàwó mi ti di ẹni tó mọ ọkọ̀ wá ju mi lọ. Àìmọye ìgbà tí èmi àti ìyàwó mi bá jáde tí mo bá rí pé ó ti rẹ̀ mí, kò sì wu mi láti wa ọkọ̀. N ó jókòó sí ẹgbẹ́ kejì driver ìyén awakọ̀. Ìyàwó mi ó sì jókòó sí ibi ìjókòó awakọ̀, òun ni yóò sì gbé wa láti ibi tí à ń lọ, òun ni ó wa ọkọ̀ láti ibi tí à ń lọ títí dé ilé. Ẹ̀, ìdí, ẹ́, àwọn ohun wọ̀nyí ni mo lè sọ pé àwọn ọ̀nà wọ̀nyí ni mo lè sọ pé ọkọ̀ fi gbà tó fi wúlò fún wa nínú ilé wa. A sì láwọn ìgbà mìíràn kọ̀ọ̀kan tó jẹ́ pé bóyá àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ò ní ọkọ̀, wọ́n ń lọ sí ìnáwó àbí wọ́n ń lọ sílé àna àbí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó àbí wọ́n fẹ́ ṣe ìnáwó tí wọ́n sì nílò láti gbé ọkọ̀ lọ, wọ́n máa ń bá mi pé kí n yá wọn ní ọkọ̀ mi, mo sì máa ń yá wọn.